Ìwé kíkọ pẹ̀lú ọwọ́ gan gan ni ǹkan tí ó jẹ́ a kọ̀ nígbà tí àwa ní kékeré. Bí a tí ń lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti jẹ́lé òsinmin, lọ síí, kílàsì àkọ́kọ́, kílàsì èkejì, kílàsì èkẹta tó fi dé ìkẹrin àti kárùn-ún. Ìwé, ẹ́, ẹ́, ọwọ́ la fi máa ń kọ ìwé. Ọwọ́ la fi máa ń kọ ìwé. Bí a ṣe ń lo pẹ́ńsù, là ń lo báyirò. Lálákọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ pẹ́ńsù ni wón fún wa wípé ká kokó lo torí pé ìgbà náà a tí ì mọ̀ ǹkan ko dáadáa. A ti mọ̀ wípé tí a bá lo pẹ́ńsù tí a bá kọ́ ǹ tí ò da, a á fi eraser a fi pa rẹ. Fún idi eyìí pẹ́ńsù ni wọn kọ́kọ́ fi kọ wa wípé ká mọ́ fi kọ ìwé. Ìgbà tá a wa wo bí i primary one sí primary two, là seṣẹ́ bẹ̀rẹ̀ sí ní lo báyirò. Nítorí ní àwọn àkókò yìí wọn ti-- ó ti dáhùn lójú wípé a ti le lo báyirò láti fi kọ ǹkan jagere. Kódà gan-an, tí a bá máa ṣe mistake gan-an, mistake náà ò ní pọ̀. So fún díẹ̀ yìí, àti ìgbà náà ni wón ti kọ́ wa bí a ti ń fi ọwọ́ kọ ìwé. Ó gbayí gan-an, kò wọ́pọ̀ nígbà tí a ń fi í, ta lo kọ̀ǹpútà torí kì í ṣe kọ̀ǹpútà náà fi kọ́ wa. Láti bẹ̀re ni apá ọ̀dọ̀ wa atí ní dédé àkókò tí a wà nígbà náà bí 2002 sí 2007 sí 2009. Apá ọ̀dọ̀ wa níbí a fi gbogbo ara tí mọ̀ lo kọ̀ǹpútà láti máa fi kọ ìwé. Ọwọ́ la máa ń fi kọ ìwé ní gbogbo àwọn àsìkò yìí tí ó sì mú ọ̀pọ̀lọpọ̀, ìpè, ìpèníjà lọ́wọ́. Ṣùgbọ́n ju gbogbo e lọ à máa ń borí ẹ nàa ní nítorí pé ǹ ta ń kọ lójoojúmọ́, ta sì ń ṣe lójoojúmọ́ ní. Láti ìgbà náà títí di àkókò yìí, ìfi ọwọ́ kọ ìwé ó jẹ́ ǹkan tó ṣe kókó gan-an. Nítorí pé láì mọ bí a tí ń fi ọwọ́ kọ iwé yóò nira láti kọ ìwé torí kì í ṣe gbogbo igbà náà ni èèyàn lè mọ̀ fi kọ̀ǹpútà kọ ǹkan. Soo bóyá èèyàn fẹ́ sáin òò tàbí èèyàn fẹ́ kọ àwọn ǹkan lórí eré ni eyan o sì lo báyirò láti fi kọ ìwé náà. Bí èèyàn o si lo báyirò èèyàn ó lo pẹ́ńsù. Ko n ṣe gbogbo ǹkan náà lèyàn lè mọ̀ fi, kọ̀ǹpútà kọ. So mo máa ń fi ọwọ́ mi kọ ìwé dáadáa. Ni ìgbà sígbà ṣi ni tí ṣe ǹkan tó, tó jẹ́ pé bóyá ó mọ̀ ń pẹ́ síra won. Mo máa ń kọ-- mo ti kọ odidi ìwé tí ó sì jẹ́ pé ọwọ́ ni mo fi kọ. Opọ̀lọpọ̀ nóòtì ni a tí fi ọwọ́ kọ, tí i se nóòtì tí èèyàn lè kọ ní ìjọ̀kan gan-an, tó pọ̀ dáadáa ọwọ́ la fi kọ. Gbogbo igbà tí mo sì wà ní school gan-an, tí olùkọ́ bá ń kọ́ wa ní ẹ̀kọ́, ọwọ́ náà la fi máa ń sáré jóotí ẹ sílẹ̀ ká má bá gbàgbé. Gbogbo awọn àǹfààní tí fifi ọwọ́ kọ ìwé tó mú lọ́wọ́ rè. Tí a bá ní ká mọ̀ fi kọ̀ǹpútà ká máa fi sáré kọ nígbà mí, a a tí ì mọ kọ̀ǹpútà lò dájúdájú débi pé a lè mọ̀ sáré fi kọ ǹkan tí wón ń sọ sílẹ̀. Fún idi eyìí ọwọ́ náà ló dùn kọ gbogbo àwọn ǹkan yìí tí a se máa ń ṣe nígbà sígbà tí ó sì jẹ́ ǹ tó máa ń ṣe kókó láti ṣe. Ọwọ́ dá láti máa fi kọ, ó sì wúlò láti máa fi kọ ǹkan. Nítorí pé ọwọ́ ni a ti fi kọ ẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ tí ó sì ti bá ìbáṣe wa mu ní ìgbà sígbà tí ní àkókò sí àkókò. Ọwọ́ ni ó ṣe kókó jù tèmi rí. Ti èyan o bá tí ì mọ ọwọ́ lò ó lè nira díẹ̀ láti mọ ǹkan kọ tàbí láti mọ̀ kọ ǹkan sí orí kọ̀ǹpútà gan-an. Nítorí pé bí a ṣe ń kà tí a ń kọ, ọwọ́ náà la fi ń kọ, ọwọ́ náà la fi ń kà. Bá ti ṣe ń kà náà ni a ń fi ọwọ́ kọ sílẹ̀. Soo láì tí ì mọ ọwọ́ lò láti fi kọ ǹkan, yóò nira láti lè túmọ̀ kọ̀ǹpútà gan lò. Nítorí pé kọ̀ǹpútà gan kì í ṣe ǹ ti ẹ̀yàn kàn lè dédé gbé. Tí èèyàn o kan sáré mọ̀ tẹ̀, èèyàn ó, èèyàn gbọdọ̀ kọ. Ìgbà tí èèyàn sì ń kọ lọ́wọ́ yii, èèyàn kọ ǹkan sílẹ̀ láti fi lè mọ̀, láti fi lè mọ̀ tún kà nígbà sígbà. Bẹ́ẹ̀ ni ọwọ́ ni mo fi máa ń kọ oun.

Nǹ to máa ń mú mi rẹ́rìn pọ̀ náà, ṣùgbọ́n kí n sọ ìwọ̀nba nínú nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn. Nítorí pé, aa ọ, ẹ̀, ojú, ẹ kí n sọ pé age tí mo wà yìí, ó jẹ́ age kan tí, age kan tí ó jẹ́ pípé wàhálà pọ̀ gan-an tí èèyàn sì ń wá ọ̀nà bá yọ láti tó gbangbá sùn lọyẹ àti b'éyan ó sì jẹ́ èèyàn. Ó jẹ́ èjì tí ó wà challenging gan. So, fún di yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó jẹ́ kí inú èèyàn dùn. Nítorí pé, eẹ́, ẹni tó bá ń ṣiṣẹ́ tí ò rí ìlọsíwájú tàbí tí ò tíì rí èsì àdúrà rẹ̀, ìwọ̀nba ni inú rẹ̀ lè dùn mọ́n, tó sì lè, tó lè máa mú kí ó ma rẹ́rìn si gbogbo nkan tó bá ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n, pàpa, ẹ́, ju ogbó ẹ lọ, à, èèyàn tún ń tiraka láti rẹ́rìn náà ni. Nítorí pé wọ́n ní, ẹ́, inú wa ni ìdùnnú wà, òótọ́ sì ni wọ́n sọ. Nítorí pé kò sí nǹkan kan tó lè fún èèyàn ní ìdùnnú ju k'èèyàn mú inú ara rẹ̀ dùn láti inú ọkàn ara rẹ̀ lọ. So fún dè yìí, ó tún wà ní àwọn, ẹ́, nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé tí ó bá ń ṣẹlẹ̀ ní àyíká èèyàn tàbí tí èèyàn bá ń rí tàbí tí wọ́n bá ń ṣe fún èèyàn, ó tún lè mú kí inú èèyàn dùn lára ọ̀tọ̀. Àwọn nǹkan yìí ni bí boya èèyàn rí owó tàbí ẹni tí èèyàn ní ìfẹ́ sí, ó ní ìfẹ́ èèyàn padà tó sì fi ìfẹ́ hàn sí'yàn. Tàbí wọ́n fi ìfẹ́ hàn sí èèyàn láì ròtì tẹ́lẹ̀. Tàbí bóyá ẹnìkan fún èèyàn ní, ẹ́, gifti tó mú inú èèyàn dùn. So àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó lè mú k'èèyàn rẹ́rìn tó sì lè mú kí inú èèyàn dùn. Tí inú èèyàn bá dùn, èèyàn ó rẹ́rìn. Tí èèyan bá sì rí àwọn nǹkan tí ó fọ́ni tó lè pani lẹ́rìnìń, àwọn nǹkan bí, àwọn nǹkan wà níta ní ìsìn tó máa ń ṣe àwàdà kẹ́rikẹ́ri lórí ẹ̀rọ ayélujára. So àwọn yìí, tí èèyàn bá rí èyi tí ó mọn àwàdà rẹ́ ṣe dáadáa tó sì ṣe, tó pa èèyàn lẹ́rìnìń, àwọn nǹkan yìí máa ń mú kí n, kí n rẹ́rìn. Bóyá èèyàn sì fún mi ní owó, tó bùn mi ní owó tó, tó wùyí, àh! Màá rẹ́rìn. Nítorí pé arà n tó ń bà mí ninú jẹ́ náà ni owó tí ò sí lọ́wọ́ mi. Fún idi eyìí tí mo bá rẹ́ni tó fún mi lówó, màá rẹ́rìn, tí inú mi yóò sì dùn gidi gan. Ẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń jẹ́ kí n rẹ́rìn. Bóyá mo tún wà pẹ̀lú àwọn olólùfẹ́ mi tí a sì n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣìíríṣìí. Àwọn ọ̀rọ̀ táa bá ń sọ yìí ó lè mú kí n rẹ́rìn. Bóyá mo sì rí oúnjẹ tó wù mí, ẹhẹ́n, tí wọ́n bá fún mi ní oúnjẹ, àsìkò tí oúnjẹ bá wà níwájú mi yìí, ẹ lè rí kí n ṣú ojú pọ̀, àbí tí oúnjẹ yìí tó bá kéré lóya kù, tó bá kéré lóya kù. Ẹ́, tó oúnjẹ bá ti wá wà níwájú mi báyìí, àh, màá rẹ́rìn. Ẹ̀rín ṣe kókó, ìyẹn rín ẹ̀rín ní àsìkò yìí gan. Bóyá mo sì wọ aṣọ tuntun, ẹhẹ́n, màá rín ẹ̀rín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń, ó máa ń mú mi rẹ́rìn. Ìgbà mí wà bóyá nǹkan kan ṣe mí tí mi ò lè sọ síta, mo kọ́ lè rẹ́rìn wí pé, "Huhn, ìwọ Ọlọ́run, ọ sì rí mi tán o. Ọlọ́run ṣàánú mi o." So àwọn nǹkan yìí ó lè mú kí n rẹ́rìn. Ṣùgbọ́n ẹ̀rín un, kì í ṣe ẹ̀rín inú dídùn, ẹ̀rín ìbànújẹ́ ni nígbà mín. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi sì lè ṣẹlẹ̀ ní, sí mi tó jẹ́ wípé, mí ò ní sọ̀rọ̀, ṣùgbọ́n nínú ọkàn mi, inú mi dùn, mo sì rẹ́rìn si. Ẹ̀, wọ́n máa ń sọ pé èèyàn rín ẹ̀rín ayọ̀, ẹ̀rín ayọ̀ ṣe kókó bóyá nǹkan ńlá kan tí èèyàn ti ń wá látọ̀jọ́ pípẹ́, tí ọwọ́ èèyàn wà tó, àh, èèyàn ó rín ẹ̀rín o. Àwọn ẹ̀rín yìí ni wọ́n máa ń pè ní ẹ̀rín ayọ̀. Bẹ́ẹ̀ ni, kó lọ́ ń ṣe ayọ̀ yìí délẹ̀délẹ̀ fún gbogbo wa. Kó Olọ́uń fi ẹ̀rín sí wa ní ọkàn àti lẹ́nu. So àwọn ẹ̀rín pé oríṣìíríṣìí. O lè jẹ́ bí ẹ̀rín àwàdà, ó sì lè jẹ́ ẹ̀rín idùnnú, ó sì lè jẹ́ ẹ̀rín tí èèyàn á kàn wí pé, "Huhn, ìwọ lààyè mi ń lọ yìí?" Tí èèyàn ó fi rẹ́rìn, kì í ṣe pé bóyá inú èèyàn dùn, ṣùgbọ́n èèyàn ṣààrín ẹ̀rín wí pé, "Ahh! Nǹkan yi ti wá dojú ẹ báyìí. Ibo n mo fẹ́ gbé gbà?" Àwọn ẹ̀rín ika, rẹ́, wọ́n máa ń pe àwọn ẹ̀rín kan ní ẹ̀rín ika. Ẹ̀rín ika ni kó Olọ́uń ṣàánú fún wa. So bó ṣe jẹ́ ní yẹ̀n.